O ti pẹ́ tí èmi ti kẹ́yìn sunkùn, o ti pẹ́ gan an. Á tó bí ọdún kan tó kọjá sẹ́yìn ni mo ti sunkún gbẹ̀yìn. Àmọ́ ó dá kí èeyan máa sunkùn, ó dá kí èwọ̀n máa sunkùn nítorí pé ó máa ń fọ ìdọ̀tí tó bá wà nínú ojú, ó máa ń fọ ọnú. Àwọn kan máa ń sunkùn, wọ́n kan máa ń sunkùn pé ká sunkùn ni. Wọn ò mọ̀ pé ó ní ìwúlò ara rẹ̀. Ó máa ń fọ ìdọ̀tí, ìdọ̀tí ojú ó máa ń fọ dànù. Tí ẹ̀eyan bá sunkùn, a máa máa fọ ìdọ̀tí ojú nù, a máa fọ ọnú. Ẹkùn dà. Ó dá kí èwọ̀n máa sunkùn, kó ṣe ǹkan búburú, kí ẹ̀wọ̀n tí ẹ̀wọ̀n bá sunkùn kó ṣe ǹkan búburú. Ó dá kí èeyan máa sunkùn. Àwọn kan máa ń nipé ẹ̀kùn dà. Àwọn.

Ẹni pé, ṣe o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Máa tún ìbéèrè yẹn berè, kí n tó fún ní ìdáhùn. Máa tún ìbéèrè yen berè kí n tó fún ní ìdáhùn. Ẹni pé, ṣe o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Èmi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà nítorí pé ó léwu. Tí a bá ti ra oúnjẹ ní òpópónà ó léwu, ó léwu gan. Àwọn kan máa ń nipé kò da kí awon máa ra oúnjẹ ní òpópónà nítorí pé ó léwu gan, ó léwu gan. Kí eyan má lọ máa ra Ìjẹkújẹjẹ. Kí wọ́n má máa ra ǹkan tó máa fa àìsàn sí agbára ẹ̀. Àwọn mìí, oúnjẹ tó ń rà ní òpópónà ló, ló gbé wọn dé ilé ìwòsàn. Àwọn mìíràn oúnjẹ tó ń rà ní òpópónà ló pa wọ́n. Àwọn mìíràn oúnjẹ tó ń rà ní òpópónà ló fún wọn ní ìlera ara.

Ẹni pé ṣe mo ba, ṣe o máa ń ri orun sùn nígbà tí mo bá ń sùn? Mo máa ń ri orun sùn dáadáa nígbà tí mo máa ń sùn. Mo máa ń ri orun sùn. Mo máa ń rí dájú pé, à, ìgbà tó yẹ kí ń sùn ni mo máa sùn. Nítorí pé tí ń bá sùn nígbà tí ó yẹ kí ń sùn, mi ò kí ń ri orun sùn. Ṣùgbọ́n nígbà tó yẹ kí ń sùn, tí bá sùn nígbà yẹn, mọ máa ń ri orun sùn dáadáa, wọn máa ń sùn dáadáa. Ìgbà mí, bí iru eni ni ìsìn, mo sùn, mo sùn títí di ago mẹ́wàá láàárọ̀, ago mẹ́wàá láàárọ̀. Nítorí pé mo sùn, orun tí mo sùn, mo sùn dáadáa ni, mo sùn dáadáa, mo ń ri orun sùn dáadáa ni. Mo dẹ̀ sùn nígbà tó yẹ kí ń sùn. Ṣùgbọ́n tí bá ń sùn nígbà ti kó yẹ, tí ó yẹ kí ń sùn, mi ò ní ri orun sùn dáadáa.

Ṣe o maa n sun ni ọ̀sán? Ṣe o maa n sun ni ọ̀sán? Ma tun ìbéèrè yẹn bẹ̀rẹ̀. Ṣe o maa n sun nínú ọ̀sán? À, ṣe mo maa n sun nínú ọ̀sán? Ootọ ni, mo maa n sun ni ọ̀sán. Mo maa n sun ni ọ̀sán. Toba jẹpe, à, ibi ti emi lọ, ibi ti mo lọ, o rẹra, nkan ti mo ṣe o rẹra, mo, mo maa n sun ni ọ̀sán. Mo maa n sun ni ọ̀sán. Toba jẹpe mo de ilé, mo tètè de ilé, pe igba ọ̀sán ni, mo maa n sun ni ọ̀sán. Mo maa n sun ni ọ̀sán. Toba ti, ti pe alẹ mi o kín, mi o kín sun lale nitori ki mo ti sun lọ̀sán. Mi o kín sun lale.

Ẹni pé ṣe ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Ní tèmi ó, ó rọrùn fún mi láti máa ma darí àwọn ènìyàn. Mo tiẹ̀, mo tẹ̀tì ṣe rí, mo ti, mo ní, mo láwọn èyàn kan tí mo máa ń darí. Mo láwọn èyàn kan tí mo máa ń kọ́ lẹ́kọ̀ọ́, tí mo máa ń kọ́ nǹkan. Mo láwọn ènìyàn kan tó, tó wà lábẹ́ mi tí wọ́n máa ń kọ́ nǹkan, tí wọ́n máa ń kọ́ lẹ́kọ̀ọ́. Mo máa ń darí àwọn èyàn, nǹkan tó, nǹkan tó, ó, ara mi, bíi pé ó jẹ́ nǹkan lára mi, bíi pé ó jẹ́ nǹkan tí mo ti, ah, tó ti, tó ti wà lára mi. Mo máa ń darí àwọn èyàn gan, mo máa ń darí àwọn èyàn. Nǹkan, nǹkan, nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gan an ni iyẹn. Mo máa ń darí àwọn ènìyàn, mo máa ń kọ́ àwọn ènìyàn. À, nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ni iyẹn.

Ó béèrè pé kín ni ìtumọ̀ nǹkan tẹ tẹ ń sọ? Pé nígbà wo ni o máa ń fà? Kí lọ́ ń fà? Kí lọ́ ń fà? Kí lọ́ ń ṣe? Kí ni ìtumọ̀ nǹkan tẹ fẹ́ sọ? Nǹkan tẹ fẹ́ béèrè? Mò ń gbìyànjú láti ríi dájú pé mo, mo rí pé nǹkan tẹ ń sọ ò ye mi. Mo rí pé kò ye mi rárá. Mò ń gbìyànjú láti mọ̀. Kí lẹ ń fà? Kí ni ìtumọ̀ nǹkan tẹ ń gbìyànjú láti sọ tán?

Fẹ beerè pé ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ó yẹ kó jẹ́ ṣé o fẹ́ràn jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Tí n baá ráayè, màá fẹ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé, lẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú láti lè rí ǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbàlá yìí, láti lè rí àwọn ibi tó dára lát'ojú fèrèsé, láti lè rí àwọn ibi òkè, bí ibi òkè ṣe rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti lè, láti lè rí gbogbo, gbogbo ẹ̀ bo ṣe rí níta lójú fèrèsé tí ọkọ̀ òfurufú. Màá fẹ́ràn láti jókòó níbẹ̀, màá fẹ́ràn láti, à fẹ́ràn láti gun ọkọ̀ òfurufú, maà fẹ́ràn láti jókòó sẹ́gbẹ̀ẹ́ fèrèsé òun náà láti lè rí ǹkan ìta, bó ṣe dàa tó, bí àwọn ǹkan ṣe dà tó, bí àwọn ǹkan ṣe wàpá tó láti lè rí.

Ìbéèrè ọ̀nà ni, nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Màá tún tún béèrè, màá sì fún ní ìdáhùn. Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mi ò lọ́kọ̀ tí mò ń wà, ṣùgbọ́n màá ra ọkọ̀ láìpẹ́ lórí, màá ra ọkọ̀ láìpẹ́ lórúkọ Jésù. Mi ò rọ́kọ̀, mi ò ná ọkọ̀ tí mò ń wà, ṣùgbọ́n àwa, màá lọ, màá rí, màá rọ́kọ̀ láìpẹ́. Bàbá mi máa ń, bàbá mi tó ń lọ́kọ̀ máa ń, wọn máa ń ra epo sí lẹ̀ẹ̀kọ̀kan, kòí ṣe ni gbogbo ìgbà wọn máa ń ra epo sọ́kọ̀. Ẹ̀ẹ̀kọ̀kan náà ló máa ń ra epo síi. Tí wọ́n bá ti ra, gbogbo toye kan, tọ́yẹ, tọ́yẹ̀ kan ń lò fún ọjọ́ mẹ́ta. Torí ẹ̀ mo ṣe sọ pé ẹ̀ẹ̀kọ̀kan ni wọ́n máa ń ra epo sí ọkọ̀ wọn.

Ìbeẹ́rẹ́ rẹ̀ ni báwo ni o ṣe máa ń ṣètò owó ní ìṣe? Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Tí mo bá ti gba owó tàbí tí èèyàn bá ti gba owó, ó ní àwọn nǹkan tó máa ń rà, àwọn nǹkan tió yẹ kò, kò, kò rà. Nítorí pé láti lè rí owó ní ayé, ní ayé ìsín kò, kò rọrùn bẹ́yẹ̀n ná. Àwọn èèyàn máa ń fi owó pamọ́, wọ́n máa ń fi owó pamọ́, fún ọjọ́ iwájú wọ́n máa ń fi owó pamọ́ dáadáa.

Ìbéèrè ọ̀hun náà ni, ṣe o máa ń kàwé? Ṣe o máa ń kàwé? Ṣe o máa ń kàwé? Ẹ̀ ń béèrè pé ṣe mo máa ń kàwé. Mo máa ń kàwé dáadáa. Mo máa ń kàwé dáadáa. Àwọn nǹkan tó ń lọ lórí íńtánẹ́ẹ̀tì mo máa ń kà. Àwọn nǹkan tó ń lọ lórí Facebook, lórí WhatsApp, lórí àwọn mídíum wọ̀nyẹn mo máa ń kà. Àwọn nǹkan tó ń lọ ní gbogbo ayé yìí mo máa ń kà, mo máa ń mọ̀ ni- mo máa ń mọ̀ nípa ẹ̀. À, bí mo ṣe máa ń ka àwọn kíníì yẹn lórí íńtánẹ́ẹ̀tì, à, mo máa ń mọ̀ nípa nǹkan tó ń lọ ní ilẹ̀ ayé yìí.

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà? Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà? Ní èdè Gẹ̀ẹ́sì ohun là mo sí thought tàbí nǹkan tó wà lọ́kọ̀ wọn. Báwo ni mo ṣe máa ń gbọ́? A lè dán ní ìpàdé ń sìn. Mi ò, mi ò ní oníbàárà kankan nítorí pé mi ò kí ń ta ọjà. Kò ń ṣe iṣẹ́ mi nìyẹn. Mo kàn ní ìdáhùn sí, mo ní ìdáhùn sí nítorí pé mo láwọn èèyàn tó máa ń ṣe. Màmá mi sì wọ́n ní oníbàárà, ìyá tó bí mi ní oníbàárà, wọ́n ní oníbàárà nítorí pé wọ́n máa ń ta ọjà. Wọ́n máa ń, wọ́n mọ, wọ́n máa ń jọ ní ìpàdé tàbí wọ́n máa ń, wọ́n máa ń bèrè lọ́wọ́ wọn nǹkan tó ń fẹ́, nǹkan tó ń fẹ́, nǹkan, nǹkan tó ń fẹ́ kí wọ́n ṣe. Wọ́n máa ń bèrè. Ẹ̀yàn lè ní, ẹ̀yàn lè máa gbọ́ èrò àwọn oníbàárà kí wọ́n máa ń fún wọn láyè láti máa sọ̀rọ̀. Nǹkan tó wà lọ́kọ̀ wọn, nǹkan tó fẹ́ ẹ̀yàn lè máa gbọ́.

Ìbere náà ni, ṣe o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ṣe o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ohùn, ohùn ní èdè gẹ̀ẹ́sì, òun la mọ̀ sí voice. Ẹ̀rọ tó máa ń rán, ó máa ń rán èèyàn rán láti lè fọ ohùn síta, láti lè, láti lè sọ̀rọ̀. Èmi ò kí ń lò, mi ò kí ń lò, mi ò kí ń lò. Mo máa ń, mo máa ń sọ̀rọ̀, mo máa ń sọ̀rọ̀, mi ò kí ń lò. Mi ò ní wó, mi, mi ò ní, kò sí ìwúlò ẹ̀, lọ́dọ̀ te mi, ní, nítorí pé mi, mi ò kí ń lò. Ó lá àwọn nǹkan tó máa ń lò, ó lá àwọn nǹkan tó máa ń lò fún nǹkan. Ó yẹ pé fún iṣẹ́ ajíhìnrere, àwọn tó máa ń, àwọn tó máa ń, àwọn, àwọn nǹkan máa ń lò, àà, àí, irú àwọn nǹkan bẹ́ẹ̀, wọ́n máa ń, wọ́n máa ń jẹ́ kí ohùn wọn kó jáde dáadáa. Irú, irú ẹ̀rọ ìrànwọ́ ohùn, wọ́n máa ń jẹ́ kí ohùn wọn jáde dáadáa. Nítorí pé, àà, wọ́n lè máa mọ bá ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún àwọn èèyàn, wọ́n lè máa bá wọn sọ̀rọ̀, àà, pẹ̀lú ohùn wọn. Wọ́n ní ìwúlò ìrú àwọn kìíní láti lè fọ ohùn síta dáadáa, káwọn èèyàn máa gbọ́ wọn dáadáa.

Ìbéèrè ọ̀hún náà ni, irú ojú, ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Àhán, ojú ọjọ́ tí mo, té mi fẹ́ràn jù ni, àsìkò ọ̀sán àti àsìkò ìrọ̀lẹ́. Mo fẹ́ràn àsìkò ọ̀sán àti àsìkò ìrọ̀lẹ́ nítorí pé ọ̀sẹ̀, ọ̀sán jẹ́ nkán, ní tèmi o, o, àì èmi àti àwọn ọ̀rẹ́ mi àbí èmi àti àwọn èèyàn mi a jọ máa ń pàdé ní àsìkò náà. A jọ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ pàtàkì, a jọ máa ń ṣeré, a jọ máa ń rìn pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àsìkò ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́ ó jẹ́ nkán ta a máa ń, a jọ máa ń, à, wọ́n jọ, wọ́n máa ń dáwà ní irú àsìkò yìí bí, bí àsìkò báyìí, ìrọ̀lẹ́ ni. Mo máa ń dáwà, mo máa ń ṣe nǹkan fún ràmì àt-- ọ́ máa ń ṣe ǹkan tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìbéèrè ọ̀hun náà ni, nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mi ò lọ́kọ̀ tí mò ń wà. Ọlọ́run á pèsè láìpẹ́. Nǹkan tí mo mọ̀ nìyẹn. Mi ò lọ́kọ̀ tí mò ń wà. Mo mọ ìgbà tí mo, ìgbà tí mo máa ń wà nílé, à, bàbá mi máa ń pé mi pé kí n lọ fọ ọkọ̀ wọn, kí n lọ fọ ọkọ̀ wọn. A máa jí wa, wọ́n máa ń jí wa lára kùtùkùtù, èmi àti àbúrò mi. Wọ́n á jí wa lára kùtùkùtù nítorí pé, à, wọ́n máa ń jí jáde kúrò nílé. Wọ́n á jí wa lára kùtùkùtù pé ká lọ fọ mọ́tò wọn, ká dé fọ dáadáa. Wọ́n má ń, mo máa ń jí bí aago, bí aago márùn-ún, márùn-ún àbọ̀ sí aago mẹ́fà láàrọ̀ láti lọ fọ mọ́tò wọn, mo sì rántí dáadáa. Ìgbà mí máa ń jí ní aago márùn-ún, ìgbà mí máa ti jí ní aago mẹ́rin, aago mẹ́rin àbọ̀ láti jáde lọ fọ mọ́tò wọn. Kán tó, kán tó ti, kán tó tí ẹ fọ, sọ fún wa pé, "Ẹ lọ fọ mọ́tò wo", a ti, a ti jí fọ̀, taba ti fọ̀ tán, á wọnú ilé padà, á lọ sùn. Wọn ò ní, wọ́n ò ní ní ìwúlò láti sọ fún wa pé ká lọ fọ mọ́tò àbíkan àbíkan máa ma jí wa pé ká lọ fọ mọ́tò nítorí pé a ti fọ̀ sílẹ̀. Amọ̀ bó ṣe máa ń rí. A mọ̀ pé wọ́n á kópa, wọ́n á papa maá sọ fún wa pé ká lọ fọ mọ́tò torí èyí, torí èyí náà la máa ń, a máa ń ṣe sílẹ̀. Ìgbà mí a ti, a ti fọ̀, a ti fọ̀ lọ́jọ́, lọ́jọ́ tó kọjá. A ti fọ̀, a ti fọ̀, a ti fọ̀ sílẹ̀. Wọ́n á dẹ̀rí dájú pé a ti fọ̀. Wọn ò ní, wọ́n ò ní máa jí wa pé, "Ẹ lọ fọ mọ́tò, ẹ lọ fọ mọ́tò, ẹ lọ fọ mọ́tò." Wọn ò ní máa máa jí wa bẹ́ẹ̀.

Ìbéèrè ọ̀nà ni, báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Ìbéèrè rẹ̀ náà ó dára, mo, mo fẹ́ràn. Ọ̀n, bí èèyàn ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? O, ó yàtọ̀. Ẹ̀yàn máa ń fi ìfẹ́ hàn, ẹ̀yàn máa ń fi ìfẹ́ hàn, èèyàn ní má máa ń tiwọn sí bíi pé èèyàn ń ti nǹkan, èèyàn ń ti nǹkan pé dandan ni o. Èèyàn máa ń ti nk-- èèyàn máa tiwọn sí nǹkan pé dandan ni kí ẹ ṣe, dandan ni kí ẹ ṣe. Tí èèyàn bá ṣe fi ìfẹ́ hàn, tí èèyàn bá tẹ̀ sọ fún wọn pé, báyìí lọ ṣẹ́ ṣe o, báyìí lọ ṣẹ́ ṣe nǹkan, báyìí lọ ṣẹ́ ṣe nǹkan, báyìí lọ ṣe nǹkan bá," nítorí pé ìfẹ́ tí èèyàn fi hàn yẹn, wọn á lè ṣe nǹkan yẹn dáadáa, wọn a tẹ̀ ṣẹ́, a jẹ́ pé a ń ṣe dáadáa, a ń ṣe dáadáa ṣá, a ń ṣe nǹkan yẹn dáadáa. A jẹ́, a jẹ́, a jẹ́ kí ìyà, ìyà, ìyàlẹ́nu wà, a jẹ́ kí ẹnìyẹn, ẹni ẹ̀ gan-an, ẹni ẹ̀ gan-an, a yàlẹ́nu lọ ṣiṣẹ́. Nítorí pé ìfẹ́ hàn, èèyàn ń fi ìfẹ́, èèyàn fi ìfẹ́ hàn sí wọn. Nítorí èèyàn lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn dáadáa.

Ìbéèrè òún náà ni, báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Tó bá jẹ́ pé, ah, tí èèyàn bá wà nínú ìbànújẹ́, èèyàn máa ń gbọ́ àwọn nǹkan tó ta jẹ́ kí inú ẹ dùn, ta jẹ́ kí inú ẹni ẹ náà, ta jẹ́ kí inú ẹ dùn. Bí èèyàn ṣe ń pàrọ̀ ọkàn rẹ̀ ni, tó bá jẹ́ pé, ah, èèyàn, to bá jẹ́ pé ọkàn èèyàn, ah, inú ẹy- inú èèyàn dùn, tó ń gbọ́ nǹkan tó máa máa jẹ́ kó wà, tó máa jẹ́ kó bínú, tó máa máa mú, ah, ìṣòro sí ọkàn náà. Ọkàn ẹni, ọkàn ẹni, ọkàn ẹni yẹn ti pàrọ̀, ọkàn ẹni yẹn ti pàrọ̀. Bán ṣẹ̀ ń pàrọ̀ ọkàn èèyàn tí wọ́n bá ń gbọ́ nǹkan, ọ̀ṣẹ̀ tí wọ́n bá ń gbọ́ nǹkan tó ẹ kó gbọ́, àwọn nǹkan tí ọ̀yẹ́ kó gbọ́, ban ṣe ń pàrọ̀ ọkàn ni.

Ìbéèrè ọ̀un nàa ni, kí ni ó máa ń mú ẹ rẹ́rìn? Kí ni ó máa ń mú ẹ rẹ́rìn? Nnn, gbogbo nǹkan lè mú mi rẹ́rìn. Tẹ́ní kan bá ṣe nǹkan tó jẹ́ pé ó ń fa ẹ̀rín, mo lè máa rẹ́rìn. Tẹ́ní kan bá ṣe nǹkan, nǹkan òmùgọ̀, nǹkan tí ó, tí ó mọ̀ gbọn dá ní, mo lè rẹ́rìn si. N mọ lè máa wo nǹkan lórí tẹlifísàn kó máa máa jẹ́ kí, kó máa jẹ́ kí n rẹ́rìn. Mo lè máa gbọ́ nǹkan láàrín àwọn ẹlẹgbẹ́ mi, láàrín àwọn ọ̀rẹ́ mi tó máa máa jẹ́ kí n rẹ́rìn. Mo lè máa wo nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tó máa máa jẹ́ kí n rẹ́rìn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Mo lè máa wo nǹkan lórí fóònù mi, órí Facebook, lórí àwọn, lórí WhatsApp, lórí, lórí àwọn nǹkan bẹ́yẹ̀n tó máa máa jẹ́ kí n rẹ́rìn. Mo lè máa wo, mo lè máa wo àwòrán nǹkan àbí kí ń máa máa rí nǹkan tó máa máa jẹ́ kí n rẹ́rìn, tó máa máa rí nǹkan tó ń, tó máa ń fa ẹ̀rìn, ẹ̀rìn wa, tó máa ń mú ẹ̀rìn wá, à tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nǹkan, nǹkan lè jẹ́ kí n rẹ́rìn.

Ìbéèrè náà ni orin wo ni mo fẹ́ràn jù. Orin wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn rap music, mo sì fẹ́ràn trap music. Ó ní nǹkan tó máa ń pè ní drill, ara rap music ni. Ṣùgbọ́n bí wọ́n ṣe, bí wọ́n ṣe máa ń kọ, bí wọ́n ṣe máa ń kọ, drill ló máa ń bí drill, torí náà ló ṣe máa ń pè ní drill, drill music. Orin drill. Ṣùgbọ́n ara rap music náà ni. Trap náà rap music náà ni. Rap music náà ni. Abẹ́ rap music ló wà. Irú àwọn orin bẹ́yẹ̀n náà ni mo máa ń gbọ́ nítorí pé wọ́n máa ń mọ́gbọ́n dáni. Wọ́n máa ń kọ́ni lẹ́ẹ̀kan, wọ́n máa ń sọ̀rọ̀ ni, wọ́n máa ń sọ̀rọ̀ ǹkan tó ṣẹlẹ̀ láyé àtijọ́, tó ṣẹlẹ̀, tó ti ṣẹlẹ̀ tipẹ́. Ẹ̀yàn, ẹ̀yàn lè kọ ẹ̀kọ́ n bẹ́ẹ̀. Bí i orin tí ó ra olórin kan kọ, nas. Ó ń sọ ǹkan bí ó ń sọ ǹkan tó ṣẹlẹ̀ láyé àtijọ́. Ó ṣẹ-- ó ń sọ ǹkan tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Áfríkà. Ni ní ilẹ̀ Áfrí-- ó ní ilẹ̀ Áfríkà. Ó s-- ó ṣ-- ó sọ, ó ṣ-- ó sá á sọ irú, irú àwọn ǹkan bẹ́yẹ̀n. Mo dẹ̀, mo kọ́ mo kọ́ ǹkan púpọ̀ nínú orin yẹn náà. Mo kọ́ ǹkan púpọ̀ nínú orin yẹn.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Kí ni àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza? Kí má, kí má paro mi ò jẹ́ rí o. Sugbon wọ́n ṣe máa ń ṣe, wọ́n máa ń wú, wọ́n máa ń wú mi lórí, wọ́n máa ń jẹ́ kí fẹ́ràn ẹ̀. Àn, àn, Ẹ̀gbọ́n mi ń sọ fún mi wón ṣe máa ń ṣe. Wọ́n ní pé wọ́n máa ń fi, wọ́n máa ń fi flour ṣe, wọ́n máa ń fi flour ṣe. Wọ́n máa ń fi, àh, milk, milk. Wọ́n máa ń fi, wọ́n máa ń fi ṣe. Oríṣìíríṣìí ṣá máa, máa, wọ́n máa ń wa nbẹ. Àwọn mìíràn máa ń fi ẹja sí, àwọn mìíràn máa ń fi ẹran sí, àwọn mìíràn ṣá máa ń fi oríṣìíríṣìí sí. Tí ó má jẹ́ kó dùn, a ó jẹ́ kí, a jẹ́ kí, a jẹ́ kí a dùn rẹ̀, a jẹ́ kó dáya to. Ó ṣà máa ń dùn bákan bákan, ó máa ń dì yanrinyanrin. Ah, torí ẹ ló ṣe máa ń wọ́n, torí ẹ ló ṣe máa ń wọ́n. Mo lọ́ ọ́rẹ̀ kan tó ń ta, tó ń ta pizza tẹ́lẹ̀. To jé ó sọ fún mi pé tóun bá fẹ́ ṣe irú ẹ̀ fún mi, ìgbà yẹn ni o pé màá mú ẹgbẹ̀rún márùn-ún wá. Pé tó bá fẹ́ ṣe kékeré ibẹ̀ fún mi, màá mú ẹgbẹ̀rún márùn-ún wá. Pé wọ́n, wọ́n ní èyí, wọ́n ní èyí tí wọ́n máa ń tà ni ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún. Ó ṣà máa ń wọ́n jura lọ́ṣà.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Èmi ò ṣerí o, ṣùgbọ́n àwọn ọ̀gá ilé iṣẹ́ máa ń ṣe, ṣùgbọ́n àwọn ọ̀gá ilé iṣẹ́ máa ń ṣe. Àma bon se máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Ti won bá ti rí pé èyí tó ní ìwà dáadáa, èyí tí ìwà rẹ̀ ó dára gan, àwọn máa ń yàn sí ipò tó dá. Bi won ṣe máa ń yàn wọ́n nìyẹn. Èmi mọ̀ pé bí wọ́n ṣe máa ń yàn wọ́n nìyẹn. Mo ti wo àwọn, àwọn àwòrán, àwọn tó jẹ́ pé fíìmù, ni pa rẹ̀. Àwọn fíìmù, mo ti àwọn nǹkan tí mo ti wo yẹn, ó ti kọ́ mi lẹ́ẹ̀kọ́. Wọ́n ṣe máa ń ṣe àwọn nǹkan báyìí, wọ́n ṣe máa ń ṣe àwọn nǹkan báyìí. Bo n ṣe máa ń yàn, bí ọ̀gá ilé iṣẹ́ ṣe máa ń yàn àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Tan bá ti rí pé ìwà èèyàn dà, wọ́n á yàn, wọ́n á yàn sí ipò tó dára. Wọ́n á dẹ̀ máa máa, wọ́n á dẹ̀, wọ́n á dẹ̀, wọ́n ni máa fún lowo gidi, wọ́n máa fún lowo gidi. Wọ́n ṣe máa ń ṣe nìyẹn.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn oṣù keje sí o tí sí oṣù kẹjọ lọ́dún. Àwọn, àwọn oṣù yẹn mo fẹ́ràn jù lọ́dún. Nítorí pé oṣù mi ni, oṣù mi ni. Màá fẹ́ràn ẹ̀. Mo fẹ́ràn oṣù mi gan-an lọ́dún. Mo fẹ́ràn oṣù keje sí oṣù, oṣù kẹjọ nínú ọdún náà. Nítorí pé àwọn ọdún tí mo ṣà fẹ́ràn jù níyen.

Ìbéèrè ọ̀hun nàa ni, ṣe o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ìbéèrè yìí ò se, kò dára bẹ́yen na kò dára bẹ́yena nítorí pé ó yẹ kó jẹ́ pé, ó yẹ kó jẹ́ ṣé o máa ń tẹ ìkíni lórí fóònù rẹ. Tatúmọ̀ ní èdè gẹ̀ẹ́sì sí pé "Do you press one on your phone? Do you press button one on your phone?" Èmi ò kí n, èmi ò kí ń lo fóònù, irú àwọn fóònù yẹn, fóònù àwọn tán náà sọ bẹ́ẹ̀. Irú àwọn fóònù yẹn le èyàn le rí ìkíni, ìkíni, ìkíni ìkejì, ìkẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ah, ẹ máa ní pé ṣé o máa ń tẹ ìkíni lórí fóònù rẹ? Kò yẹ kó jẹ́ ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ. Mi ò kí ń lo irú àwọn fóònù yẹn. Torí ẹ ni wípé mi ò kí ń tẹ ìkí, mi ò kí ń tẹ ìkíni àbí mi ò kí ń tan ìkíni lórí fóònù mi.

Ìbéèrè náà ni kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Hmm, adùn tí mo fẹ́ràn nínú ice cream ni àwọn cream tó máa ń wà lórí ẹ, àwọn nǹkan bí biscuit tó máa ń wà lára ẹ̀. Nǹkan tèmi máa ń fẹ́ràn jù niyen àwọn, àwọn cream, àwọn milk tó máa ń fi ń ṣe, àwọn cream tó wà, tó máa wà lórí ẹ. Bó ṣe máa ń tutù gan ni mo fẹ́ràn jù, bó ṣe máa ń tutù, bó ṣe máa ń tutù mo fẹ́ràn jù, bó ṣe máa ń tutù. Ó ní, ikan tí mo rà ní, ah, ọdún bí méjì, méjì sẹ́yìn. Ah, mo rà bí ápo mẹ́ta mo rà, apo mẹ́ta mo rà. Ah, bó ṣe máa ń, bó ṣe máa ń tutù mo máa ń fẹ́ràn ju, bó ṣe máa ń tutù mo máa ń fẹ́ràn è ju Á tutù ẹ́, mo máa fi ṣíbí tí wọ́n fi sórí ẹ, mo máa fi jẹ, jẹ diediẹ́, wọn máa fi jẹ diediẹ́. Wọ́n máa, wọ́n máa ń dùn gidi gan ni, wọ́n máa ń dùn gidi gan ni.

Ìbéèrè tó wà níbí ni wípé, ṣe o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Ṣe o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mi ò kí ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn oníbàárà. Bóyá àwọn tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú, pẹ̀lú àwọn oníbàárà, won máa jọ ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú wọn. Ní tèmi, mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Ah, ṣùgbọ́n, aá tó bí ọdún mélòó sẹ́yìn tí mo ti ṣe irú nǹkan báyìí rí, àh ìgbà tí emi ń ṣiṣẹ́ ní ah ibi iṣẹ́ kan, àh tó bá ti di ọ̀sán, wọn máa ń tu wá sílẹ̀. Àwọn ará ibi iṣẹ́ máa ń tu wá sílẹ̀, àwọn ti won ṣiṣẹ́ máa ń tu wá sílẹ̀. Bí aago méjì, aago méjìlá ọ̀sán, wọn máa ń tu wá sílẹ̀ ká lọ jẹun, ká lọ jẹun, ká lọ gbàgbara, ká tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ah iṣẹ́ iṣẹ́ yẹn ò sí dára rárá, kò sí dára. Mo má, mo máa ń fúnjú pọ̀ ní tí bi mo ti máa ń ṣe iṣẹ́. Iṣẹ́ tó le ni, iṣẹ́ tó le ni. Eeyàn tí ò bá lẹ́mi ò lè ṣe é, eeyàn tí ò bá lè ṣe iṣẹ́ yẹn kò lè ṣe é. Nítorí pé ó jẹ́ iṣẹ́ ẹrù. Eeyàn máa ti nǹkan tó wúwo, eeyàn méjì máa ma ti nǹkan tó wúwo.

Ṣé o máa ń pa owó pamọ́? Sé o máa ń pa owó pamọ́? Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mo máa ń po owó pamọ́. Mo máa ń pa owó pamọ́. Mi ò, mi ò, mi ò ṣe ẹni tó máa ń nọ̀nà kúnnà. Mi ò ṣe ẹni tó máa ń nọ̀nà kúnnà. Àwọn ọ̀rẹ́ mi máa ń sọ fún mi pé kí n ṣe nǹkan báyìí, kí n ṣe ǹkan. Wọ́n máa ń bí, wọ́n léèrè pé ṣáájú ṣiṣẹ́ owó ni. Ẹṣẹ̀ lọ máa ṣẹ́ pé kí n ṣe ǹkan báyìí, kí n ṣe ǹkan báyìí. Ẹ mọ̀, ẹ mọ̀ pé kí ènìyàn, kí ènìyàn tó rí owó gan kó rọrùn. Kí ènìyàn tó rí owó. Ẹ̀yàn kì í ká owó lórí igi nà. Ẹ̀yàn kì í ká owó lórí igi. Ẹ̀yàn kì í ká owó lórí igi. Ó, ó ṣe pàtàkì kí èwọ̀n máa fi owó pamọ́ fún ọjọ́ ọ̀la. Kí èwọ̀n máa fi owó pamọ́ ǹkan gidi ni. Kí èwọ̀n bá fi owó pamọ́, kò sì dára kí èwọ̀n máa fi owó ṣòfò. Ìgbà tí ènìyàn kà á lórí igi, ìgbà tí ènìyàn kì í rí owó ń lẹ̀ àbí owó kì í, owó ò sí, owó kì í jabo, jabo látòké. Ẹ̀yàn máa ń ṣiṣẹ́ fún owó ẹ̀ ni. Nítorí ìdí èyí, ó ṣe pàtàkì kí èwọ̀n máa fi owó pamọ́ fún ọjọ́ ọ̀la rẹ̀.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Ṣé o fẹ́ràn láti máa pín oúnjẹ rẹ? À, bí ó ṣe ẹ́ kẹ gbe sílẹ̀ ni. Ṣé o fẹ́ràn láti máa pín oúnjẹ rẹ? Ṣé o fẹ́ràn pín, pín oúnjẹ rẹ? Dáadáa, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Mo fẹ́ràn láti máa fún àwọn ọ̀rẹ́ mi lóúnjẹ. Tí màá ti ń jẹun, tí màá ti jẹun láàárín àwọn èèyàn tó jẹ́ pé wọ́n, wọ́n ò rún, wọ́n ò jẹun tàbí wọ́n ò rí oúnjẹ jẹun, ó máa ń ṣe mí bákan bákan. A! Màá fẹ́ pín oúnjẹ, màá fẹ́ bèrè, màá fẹ́ pín oúnjẹ pé ká jọ jẹ tàbí kí n pè wọ́n pé ká jọ jẹ. Mi ò fẹ́ràn láti máa máa rí àwọn èèyàn pé wọ́n ń jẹ nǹkan kan, mo dẹ̀ ń jẹun, kò ní ìyen, kò ní ìtumọ̀, kò mọ̀ gbọ́ dánira. Màá fẹ́ràn láti máa pín àwọn oúnjẹ mi pẹ̀lú àwọn èèyàn ká jọ máa jẹ tàbí kí n pín fún wọn pé ká, kí n pín dọ́gba dọ́gba ká jọ jẹ. Mo lè máa pín dọ́gba dọ́gba o. Mi ò kí ń ṣe o, mi ò kí ń pín oúnjẹ dọ́gba dọ́gba. Màá ṣà fún wọn pé kí wọ́n máa jẹ nǹkan bí mo ṣe ń jẹ nǹkan kí wọ́n máa jẹun. Mi ò fẹ́ràn, mi ò fẹ́ràn láti máa máa rí wọn pé wọ́n ń jẹun, mo dẹ̀ ń jẹun, kò mọ̀ gbọ́ dání, kò ní ìtumọ̀.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Emi o mọ̀ bóyá mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí tàbí mi ò ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, nítorí pé ìgbà tí emi wà ní kékeré mi ò mọ̀ bóyá àwọn òbí mi, bóyá wọ́n rin ìrìn àjò kan, bóyá a jọ lọ, a jọ lọ, bóyá wọ́n, wọ́n, wọ́n, wọ́n, wọ́n n dé ìrìn àjò yẹn, wọ́n n dé ibi ti won lọ pẹ̀lú ọkọ̀ ojú irin, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀ yẹn. Nítorí pé ayé ìsín ò, èmi ò gun ọkọ̀ ojú irin rí, mi ò, mi ò gbé lọ síbi tí mò ń lọ rí, mi ò gun rí. Màá fẹ́ràn láti gun, màá fẹ́ràn láti gun lọ́jọ́ kan, màá fẹ́ràn láti gun lọ́jọ́ kan, màá fẹ́ràn láti gun lọ́jọ́ kan. Àwọn èèyàn máa ń sọ pé ó yára ju ọkọ̀ ta máa ń gbé yẹn lọ, ó yára gan, ó yára gan. Ko kì n fí àsìkò, àsìkò ṣófo bí i ti ọkọ̀ ta máa ń gbé ẹ, ó yára gan. Nkan tí àwọn èèyàn máa ń sọ niyen. Nítorí ẹ mo fẹ́, mo fẹ́ gbìyànjú láti máa, láti gbé tí n bá lọ síbi kan.

Ẹ ń béèrè pé irú kọ̀mpútà wò ní o ní. Bí mo ṣe wà níìsín mi ò ní kọ̀mpútà tí mò ń lò. Àmọ́ tí èmi bá wà nílé, mo ní à, mo ní kọ̀mpútà tí mo ń lò bí mo bá wà nílé. Tí mo ti, mo kàn gbé sílẹ̀ ni pé kínì ṣe wá tóbi báyìí. Mo kàn fi sílẹ̀ nílé. Àwọn èèyàn máa ń ní pé kí mi, kí n gbé wá, kí n gbé wá, kí n gbé wá. Ó sì wúlò. Ẹ́ ó sì ń lo. Gbé wá ná. Gbé wá kí wọna ọ máa lò. Ǹkan tí àwọn ọ̀rẹ́ mi máa ń sọ fún mi ni ẹ́. Mi ò, mi ò, mi ò sì fẹ́ràn bó ṣe rí. Mi ò sì fẹ́ràn bó ṣe tóbi. Mo máa ń rí àwọn èèyàn tó máa ń lò dáadáa. Kọ̀mpútà yẹn ó, ó ṣe lójú. Ó dára lójú. Ṣùgbọ́n mi ò fẹ́ràn bó ṣe, bó ṣe tóbi. Mi ò fẹ́ràn bó ṣe tóbi. Ó ṣe tóbiyen gan gan ní ìṣòro rẹ̀. Ó ṣe tóbi gan gan ní ìṣòro rẹ̀. Ó ń ṣiṣẹ́ dáadáa o. Ó ń ṣiṣẹ́ dáadáa. Ó sì ní bátìrì tó jẹ́ pé ó máa ń lo wákàtí bí mẹ́ta sí mẹ́rin tí ẹ́eyan bá lò léra léra. Bá ṣẹ́ṣí ó sì dára. Ṣùgbọ́n mi ò fẹ́ràn bó ṣe tóbi. Ó kàn tóbi gbagádán.

Ìbẹ̀rù náà ni ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Mi ò, mi ò fẹ́ràn ìdárayá, eré ìdárayá bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni Chelsea. Mo fẹ́ràn Chelsea, mo fẹ́ràn, mo máa ń, à, mo máa ń wo, mo máa ń wo eré ìdárayá tẹ́lẹ̀. Mo máa ń wo eré ìdárayá tẹ́lẹ̀. Ṣùgbọ́n mo ti, mo ti rí, mo ti rí pé ìyàtọ̀ sí, ìyàtọ̀ sì wà nínú ẹ̀ ṣin. Mo ti ń fẹ́ràn àwọn Liverpool náà, mo ti ń fẹ́ràn Liverpool náà, mo ti ń fẹ́ràn. Bá nítorí pé ọ̀rẹ́ mi tó fẹ́ràn eré, eré ìdárayá Liverpool ló fẹ́ràn jù. Báyìí yẹn ló fún mi, ó jẹ́ kí màá fẹ́ràn Liverpool. Mi ò, mi ò fẹ́ràn eré ìdárayá bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn, àwọn ọ̀rẹ́ tí mo ní, àwọn ọ̀rẹ́ tí mo ní wọ́n ti ń, wọ́n ti ń, wọ́n ti ń tì mí wọ bẹ. Ǹkan tí mi ò fẹ́ràn, wọ́n ti ń tì mí wọ bẹ. Nítorí pé nǹkan tó máa ń sọ ní gbogbo ìgbà ni eré ìdárayá. Ǹkan tó máa ń sọ ní gbogbo ìgbà ni. Ó dẹ̀ máa ń bí mi nínú. A fẹ́ kúró, mi ò le kúró. A fẹ́ máa gbọ́ nǹkan tó máa máa jẹ́ kí ń rẹ́rìn-ín, tó máa máa mú ẹ̀rín wá, tó máa máa jẹ́ kí, tó máa jẹ́ kí, kí mi náà máa sọ̀rọ̀. Nítorí èmi ò ṣe máa ń dró, máa ń dró, mo máa ń, mo máa ń gbọ́ nǹkan tó ń sọ.

Báwo ni o ṣe máa rí, báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Èyan ò kí ń rà, mi ò kí ń ràrákura, mi ò kí ń ràrákura. Owó, owó là pè yi, owó tí èèyàn ṣiṣẹ́ fún, owó tí èèyàn, tí èèyàn ń làágùn fún. Owó, owó, owó ò easy la, owó, owó ò rọrùn láti rí ju kí èèyàn máa fòówosófo lọ. Mo máa rí dájú pé nǹkan tí èmi bá rà, mo máa rí i ni. Màá dẹ̀ dán wo bóyá ó dára àbí kò dára kí n tó rà. Èmi ò kí ń ràrákura, èmi ò kí, mi ò kí ń ràrákura. Mo dẹ̀, mo dẹ̀, mo dẹ̀ máa ń ná nǹkan dáadáa, mo máa ń ná, à, mo máa ń ná nǹkan, mo máa ń ná nǹkan. Ẹnìkan ò lè pe nǹkan báì pé nǹkan báì ni, nǹkan báì ni, màá dẹ̀ ra bẹ́ẹ̀. Wọ́n máa ń nu, mo máa ń ná nǹkan gan, mp máa ń ná nǹkan gan. Wọ́ bá pé, to bá pé ní nǹkan bá, mo lè ná sí, mo lè ná sí, mo lè ná sí ààbò nǹkan tó pé. Mo lè ná sí ààbò nǹkan tó, tó bá gbà, tí ó bá dẹ̀ gbà, àwọn ọlọ́jà yen, wọ́n burú gan o. Wọ́n máa, mo máa ń ná nǹkan gan.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Hmm àṣà ilẹ̀ Yorùbá, àṣà ilẹ̀ Yorùbá ló máa ń ṣe. Nítorí pé ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni wọ́n, ọmọ Yorùbá ni wọ́n. À, bí àwọn àṣà wo, àṣà bí èdè, àṣà bí oúnjẹ ṣíṣe. Irú oúnjẹ wo ló máa ń sè? Ìgbà mìíràn wọ́n máa ń gúnyán. Kí ń yàn gúnyán? Oúnjẹ ilẹ̀ Yorùbá ni. Kí ń yàn, kí ń yàn wọ àgbàdá, kí ń yàn wọ, kí ń yàn wọ native. Oúnjẹ, aṣọ ilẹ̀ Yorùbá ni. Àwọn, irú àwọn ẹni, irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni àṣà ilẹ̀ Yorùbá. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni àṣà ilẹ̀ Yorùbá. Bí wọ́n ṣe máa ń gbé, bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀, èdè wo ló máa ń sọ? A máa ń sọ Yorùbá. Èdè wo ló máa ń sọ? Èdè Yorùbá ló máa ń sọ. Irú aṣọ wo ló máa ń wọ̀? Aṣọ máa ń, ìgbà mìíràn wọ́n máa ń wọ, aṣọ ilẹ̀ Yorùbá. À irú oúnjẹ wo ló máa ń sè? Irú oúnjẹ wo ló máa ń sè? Wọ́n máa ń, ìgbà mìíràn wọ́n máa ń sè oúnjẹ ilẹ̀ Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìbéèrè to yẹ kẹ bèèrè nipé irú etí gbígbọ́ wo ni o máa ń lò? Irú etí gbígbọ́ wo, ko n ṣe irú etí gbọ́ wo ni o máa ń lò? Irú etí gbígbọ́ wo ni o máa ń lò? Àwọn etí tí èmi máa ń lò láti fi gbọ́ran ni etí méjèèjì. Àbí ṣẹ́ e fẹ́ bèèrè pé irú etí wo lo máa ń fi gbọ́ran jù? Àhà, tí nǹkan bá ń ṣẹlẹ̀ lápá ọ̀tún báyìí, tí nǹkan bá ń ṣẹlẹ̀ lápá ọ̀tún báyìí, etí tó wà lápá ọ̀tún yẹn, ìhín, eeyan máa fi gbọ́ nǹkan tó ń lọ. Eeyan, eeyan, eeyan á fi mọ̀ nǹkan tó ń lọ. Tí nǹkan bá dẹ́ ń ṣẹlẹ̀ lápá òsì, lápá òsì, etí tó wà lápá yen òsì yẹn ni a máa fi gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Fún àpẹẹrẹ, ó lè jẹ́ pé nǹkan gbá nǹkan, tó jẹ́ pé ariwo yọ, ariwo, ariwo yẹn pọ̀ gan-an pé àwọn èèyàn, ẹ̀rù bá àwọn èèyàn. Etí tó wà lápá yẹ̀n, tó wà ní, tó wà lápá yẹ̀n ni eeyan ń fi gbọ́ nǹkan tó ń lọ ní apá yẹn.

Kíni ó máa ń ṣe, kíni ó máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Kíni mo máa ń ṣe láti tayọ láàárín àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ǹkan tí èèyàn le ṣe ó pọ̀ jù. Tí èèyàn bá ní ìwà gidi, èèyàn lè tayọ láàárín, láàárín àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Tí èèyàn bá ní ìwà gidi, tí èèyàn bá fi ìfẹ́ hàn, èèyàn lè tayọ láàárín àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Tí èèyàn bá ń gbàdúrà, àdúrà àkọ́kọ́. Tí èèyàn bá mọ Ọlọ́run tó ń sìn, èèyàn lè tayọ láàárín àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Tí èèyàn bá ń gbàdúrà gidi gan an, tí èèyàn bá ń ka Bíbélì rẹ̀, èèyàn lè tayọ láàárín alábàáṣiṣẹ́ pọ̀. Àwọn, irú àwọn nǹkan bẹ́ẹ̀, tí èèyàn bá gbàdúrà, tí èèyàn bá ń ka Bíbélì rẹ̀, kí èèyàn sì mọ Ọlọ́run tó ń sìn, á tayọ láàárín àwọn alábàáṣiṣẹ́ pọ̀, kò lé tó ìyẹn.

Ìdáhùn sí ìbéèrè tí ẹ̀ ń béèrè, èmi ò mọ ìdáhùn tí máa fun, tí máa fún. Nítorí pé mi ò, mi kò, ìbéèrè tí ẹ̀ ń béèrè kò yé mi. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o mọ̀? Àbí kín l'eń sọ? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Àbí àwọn ilé ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Mi o kò yé mi nǹkan tí ẹ̀ ń sọ. Àwọn ilé ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Àwọn ilé ìgbọ̀nsẹ̀ tí èmi ń lò ni òun, ilé tí a ń lò láyé ìsin. Ko ń ṣe eleyii tí a ń lò láyé àtijọ́, ilé tí a ń lò láyé ìsin. Ilé ìgbọ̀nsẹ̀ jẹ́ ibi tí èèyàn máa ń yá igbẹ, tí eeyan máa ń yágbẹ́ ni ilé ìgbọ̀nsẹ̀. Ǹkan tí èmi mọ̀ niyen.

Ìbéèrè ọ̀nà ni, báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Màá túntún béèrè, báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Bí mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ, àwọn ímeèlì tó jẹ́ pé ó wúlò, màá, màá rí dájú pé mo, mo fi pamọ́ dáadáa láti máa yẹ̀ ẹ́ wò ní gbogbo ìgbà. Àwọn ímeèlì tó jẹ́ pé kò ní wúlò, mo máa ń rí dájú pé mo, mo, mi ò, mo yọ kúrò lórí fóònù mi. Mo yọ kúrò lá, kúrò lára àwọn ímeèlì tó, tó jẹ́ pé ó ṣe pàtàkì. Bí mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi ni ẹ́.

Ìbéèrè ọun naà ni, ṣe o máa ń jẹ oúnjẹ tó kù? Àwọn oúnjẹ tó ti sẹ́ kù ṣe mo máa ń jẹ? Oòtọ́ ni mo máa ń jẹ oúnjẹ tó kù. Ó lè jẹ oúnjẹ tí mo ṣè láàárọ̀, tí mo jẹ kù, mo ṣé, mo jẹ kù láàárọ̀, òun ni màá padà jẹ lálẹ́ àbí òun ni mo máa padà jẹ lọ́sàn-án. Bí èmi ṣe máa ń ṣe nǹkan nìyẹn, mi kì í fi oúnjẹ ṣòfò. Mo máa ń rí dájú pé oúnjẹ tí mo ṣè láàárọ̀ kò kú nǹkan kan lẹ̀. Nítorí pé kò dá kí èèyàn máa fi oúnjẹ ṣòfò. Àwọn nǹkan wọ́n ń ta tó jẹ pé wọn ò rí oúnjẹ jẹ. Irú emi ni, èmi mi máa wa fi oúnjẹ ṣòfò kò ní ìtumọ̀, ko mu ọgbọ́n dání. Ó dáa kí èèyàn máa, kí èèyàn máa dáná ní wọ́n bá, kí èèyàn máa, kí èèyàn ma máa dáná púpọ̀ jù, kí èèyàn ma máa ṣe oúnjẹ tó pọ̀ jù. Oúnjẹ tí o lè jẹ tán kí èèyàn ma máa ṣe, kí èèyàn ma máa ṣe oúnjẹ lápọ̀jù. Oúnjẹ tí èèyàn lè jẹ tán ni kí èèyàn máa, máa ṣe ni kí èèyàn máa ṣe. Kò n ṣe pé èèyàn máa ṣe oúnjẹ lápọ̀jù. Ìyẹn ò sí dára. Àà kò sí dára kí èèyàn ma máa, kí èèyàn ma máa jẹ oúnjẹ tán. Kò dára, kò gbọdọ̀ dání rárá.

Ìbeere oun naa ni ṣe o ní ọgbà? Kí ni ọgbà? Kí ni ọgbà? Kí ni ìtumọ̀ ọgbà? Kí ni ìtumọ̀ ọgbà? Kí ni ọgbà jẹ́? Ọgbà ní èdè Gẹ̀ẹ́sì òun la mọ̀ sí compound. Ah, gbogbo ilé ló lọ́gbà. Gbogbo ilé ló ń lọ́gbà. Gbogbo ilé ló ní àyíká, àyíká, àyíká ilé máa ń wà. Àyíká tí àwọn ọmọdé máa ń ṣeré. Àwọn èèyàn lè jókòó sí àyíká tó wà nílé, ko jókòó ko wáa máa gbá atẹ́gùn níta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyíká, ah, ọgbà jẹ́ compound. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, ah, ọ̀, ọgbà wà. Ó wà ní àyíká ilé. Àyíká, àyíká ilé ni ọgbà ilé yẹn.

Ìbẹ̀re náà ni báwo ni ó ṣe máa ń kí àwọn ènìyàn. Tí a bá ti jí láàárọ̀, bo ya eeyàn jáde, èèyàn jáde ni o, ẹnikẹ́ni tí èèyàn bá pàdé, ó dá kí eeyan n máa máa kí àwọn èèyàn. Nítorí pé èèyàn ò mọ̀, èèyàn ò mọ̀, èèyàn ò mọ̀ nǹkan tó ń lọ lọ́kàn òun. Ẹ̀lọ́ mìí tí èèyàn bá kí inú èèyàn á dùn, inú èèyàn á dùn. Bí, bí nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́sí, bá ìjẹta, mo jáde, mò ń jáde lọ lálẹ́, à, mo rí, mo rí ọkùnrin kan, bí mo ṣe kí inú ẹ̀ dùn, bó ṣe, bó ṣe, bó ṣe ṣé inú ẹ̀ dùn. Àmì ìwà tó jẹ́ pé inú wọn, nǹkan tó wà nínú wọn kò dára ná. Ìnǹkan tó ń lọ lọ́kàn wọn kò dára. Ọ̀n, tí èèyàn bá kí èèyàn pé "Ẹ káàárọ̀", "Ẹ káàárọ̀" ní èdè gẹ̀ẹ́sì "Good morning", "Good morning". Bí àdúrà ni, bí àdúrà ló jẹ́. Kò ṣe pé kí, kí èèyàn bẹ́ẹ̀ lọ, bí àdúrà ni. Ẹ̀yàn, àní pé ẹ̀yí sọ ní èdè gẹ̀ẹ́sì pé èèyàn wish, I'm wishing you well today, I'm wishing you well this morning, good morning. Ẹ káàárọ̀, I'm wishing you well this morning. Ìnǹkan tó ń, ìtumọ̀ rẹ̀ ni, ìtumọ̀ rẹ̀ ni ẹ dáhùn èèyàn mọ̀. Ìtumọ̀ rẹ̀ ni.

Ìbéèrè ọ̀nà ni: ṣe etí rẹ dára? Ṣe etí rẹ dára? Bẹ́ẹ̀ ni, etí mi dára. Mo ń fi gbọ́rọ̀ dáradára. Mo fi ń gbọ́rọ̀ dáradára. Mo fi ń gbọ́ nǹkan tó ń lọ. Mo fi ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ láì ka wà. Mo fi ń gbọ́ nǹkan tó ń lọ. Etí mi dára gidi gan. Ó ń ṣiṣẹ́ dáradára. Òṣì dan.

Ìbéèrè náà ni, ṣe o máa ń sáré dáadáa? Mo máa ń sáré dáadáa. Tí ó bá jẹ́ pé ibi tèmi ń lọ nígbà yẹn, mọ ní ìwúlò láti sáré lọ síbẹ̀. Tó jẹ́ pé àsìkò, àsìkò ti lọ pé kí n sáré lọ síbẹ̀. Ǹkan tí mọ lè ṣe ni pé kí n sáré lọ síbẹ̀. Ǹkan tí mọ máa ṣe ní náà ni pé màá sáré lọ síbẹ̀ náà ni. Ma máa sáré, má má mí hẹ́lẹ́hẹ́lẹ̀. A máa sáré lọ síbẹ̀ náà ni. Mi ní nǹkan mí ju kí n sáré lọ síbẹ̀. Mi ní nǹkan mí jù síì sáré. Mo máa ń sáré dáadáa. Èní gan, mo sáré, mo sì sáré lẹnìí. Àná, mo sì sáré lánàá. Mo sáré lánàá, mo sáré níjẹta. Bíi pé ní gbogbo ìgbà mo máa ń sáré. Ẹ̀ ó dá kí èèyàn náà máa sáré nítorí pé ó máa ń jẹ́ kí ẹ̀yà ara wà, ó máa ń jẹ́ kó ṣiṣẹ́ dáadáa. Tí èyàn bá ṣe irú àwọn nǹkan báyìí, ah, àìsàn máa ma dé bá ènìyẹn. Ẹ̀níyẹn máa máa ní ìrọra. Nítorí pé oúnjẹ tí à ń jẹ, ah, a ní, a ní ìwúlò láti máa ṣe irú àwọn kíni. Nítorí pé àwọn oúnjẹ tí à ń jẹ kò lè ba, kò lè ba, kò lè ba wọnú, wọnú àwọn gbogbo ẹ̀yà ara wa, kò lè bá ṣiṣẹ́ tó fẹ́ ṣe.

Ìbẹ́ẹ̀rẹ̀ náà ni ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí ní èdè Gẹ̀ẹ́sì óńi ámo sí pillow. Tí èmi bá wà nílé, mo máa ń lo bí ìrọ̀rí bí mẹ́ta tí mo bá ń sùn. Màá fọ́rí tì kan lórí ibùsùn mi, màá sùn lórí ìkan, màá gbẹ́sẹ̀ lórí ìkan, màá dé fọwọ́ dí kíkàn. Bí mo ṣe máa ń sùn ẹ, bí mo ṣe máa ń sùn ẹ, ó máa ń pani lẹ́ẹ̀rín. Bí èmi ṣe máa ń sùn ni yen, èmi le sùn pẹ̀lú, pẹ̀lú ìrọ̀rí mẹ́rin sí mẹ́ta, mẹ́ta sí mẹ́rin. Bí èmi ṣe máa ń sùn ni.

Ìbéèrè ọ̀hún náà ni, ṣe o máa ń ṣe àtúnlo nǹkan? Ṣe o máa ń ṣe àtúnlo nǹkan? Ìtumọ̀ rẹ̀ ni pé, ṣe mo máa ń tún nǹkan lò? Téèyàn bá, òtítọ́ ọ̀rọ̀ tó wà ńbẹ̀ ni wípé téèyàn bá tọ́jú nǹkan dáadáa, èèyàn á tun lò. Torí ẹ̀ mo ṣe máa ń sọ pé téèyàn bá tọ́jú nǹkan, nǹkan tó, nǹkan tó rà, á wúlò fún un ní ọjọ́ ọ̀la rẹ̀, á wúlò fún un ní ọjọ́ ọ̀la. Ó lè má jẹ́ pé ọ̀la, ó lè má jẹ́ pé ọ̀túnla, ó lè má jẹ́ pé ọ̀sẹ̀ tó ń bọ̀, ó tún lè má jẹ́ pé oṣù tó ń bọ̀. Ṣùgbọ́n téèyàn bá tọ́jú nǹkan rẹ̀ dáadáa, áá lè, áá lè ri lò ní ọjọ́ ọ̀la, áá lè ri lò ní ọjọ́ ọ̀la, tàbí ìgbàkúùgbà tóun fẹ́ lò ó, áá lè ri lò dáadáa. Nítorí ẹ̀, ó ṣe pàtàkì kéèyàn tọ́jú nǹkan láti lè lò ìgbàkúùgbà tó bá níwúlò ẹ̀.

Kíni ó máa ń ṣe ní òwúrọ̀ konkan? Tí n bá ti jí làárọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mà á gbàdúrà sọ lọ́run mi, mà á gbàdúrà, mà á sọ̀pẹ́ fún, mà á gbàdúrà, mà á sì ṣe nǹkan tó yẹ́ kin se, mà á ka bíbélì mi, àà mọ̀ máa ń ṣe àwọn nǹkan kan, mà á wẹ̀, mà á fọyín, mà á dẹ̀ jí jáde, bí èmi ṣe máa ń gbé ìgbé ayé mi ni.

Ìbéèrè náà ni, báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Báwo ni mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Ara àwọn, ara àwọn owó tí mo ti fi pamọ́. Lára àwọn tí mo ti fi, àwọn owó tí mo ti fi pamọ́ tẹ́lẹ̀, òun ló máa ń rí, rí lò láti ra àwọn nǹkan tí mo, tí mo fẹ́ rà, tí mo fẹ́ fi dáná. Bí, bí mi ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò mi ni yẹn. Ìgbà mí àwọn èèyàn máa ń fi owó ránṣẹ́ sí mi láti lè fi ṣe nǹkan láti lè fi dáná. Bí mi ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò mi ni yẹn.

Ibere nà ni, kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nípa, nípa ìwé? Kò yẹko jẹ nípà ìwé, òye ko jẹ pé kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nípa ìwé? À, kókó ẹ̀kọ́ tí emi fẹ́ràn jù nípa ìwé ni, à, àwọn nǹkan tèyàn lè, tó lè fa ìgbéga sí ayé èyàn, àwọn nǹkan tó níí ṣe pàtàkì nínú ayé èyàn. Àwọn ẹ̀kọ́ tí èyàn máa ń kọ́, tí èyàn bá ti ka irú àwọn ìwé yẹn tán. Ó lè jẹ́ pé àwọn ẹ̀kọ́ literature, àwọn ẹ̀kọ́, ẹ̀kọ́, à, àti àwọn ẹ̀kọ́, àwọn àlọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ẹ ń bèèrè pé ṣe o máa ń ka àdéhùn dáadáa? Ẹ ń bèèrè pé ṣe mo máa ń ka àdéhùn dáadáa? Óotọ ọrọ ní pé mo máa ń ka àdéhùn dáadáa. Mo sì máa ń fún ní àdéhùn tó ẹ kó yẹ. Mi ò kí ń fún ìbéèrè ní, ní àdéhùn rádaràda. Wọ́n máa ń fún ìbéèrè ní àdéhùn tó yẹ. À, fún àpẹrẹ, wọ́n ń, wọ́n ń bèèrè pé kí ni o jẹ láàárọ̀ yìí, mà á bé, mà á fún ní àdéhùn pé mo jẹ ìrẹsì. Bí bá jẹ́ pé ìrẹsì mo jẹ láàárọ̀. Mo jẹ ìrẹsì àti dòdò àti ǹkan ẹlẹ́rìn dòdò tí mo mu sí láàárọ̀. Bí mo ṣe máa ṣàlàyé níyẹn. Nítorí ẹ ni mo ní pé mo máa ń dáhùn àdéhùn dáadáa, mo máa ń dáhùn ìbéèrè dáadáa, mà á dáhùn ìbéèrè dáadáa.

Ìbéèrè ọ̀nà ni, ṣe o máa ń gbọ́ podcast? Ṣe o máa ń gbọ́ podcast? Ṣe mo máa ń gbọ́ podcast? Òtítọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ ni pé mi ò, mo máa ń gbọ́ podcast. Mo máa ń gbọ́ podcast. Àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú audio ni wọ́n ń pè ní podcast. Mo máa ń gbọ́ podcast dáadáa. Ṣùgbọ́n, e ẹ̀kọ́ kan ni mo máa ń gbọ́ podcast. Mi ò kí ń sábà máa ń gbọ́ bẹ́ẹ̀. Ẹ̀kọ́ kan mo máa ń gbọ́ podcast. Ẹ̀ẹ̀, au ọjọ́ tí, ọjọ́ tó kẹ́yìn tí mo gbọ́ podcast, ọ̀nà ni ìjẹta. Ọjọ́ tó kẹ́yìn tí mo gbọ́ podcast, ìjẹta mo gbọ́ podcast bẹ́ẹ̀.

Ẹ bẹ̀rẹ̀ pé ṣe o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Daadaa mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Ṣùgbọ́n ó tó, a tó bí ọdún mélòó sẹ́yìn tí mo ti ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀. Nítorí pé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀, àwọn èeyàn máa ń kọ lẹ́tà fúnra wọn. Oní bo n ṣe máa ń ṣe, wọn máa ń lo AI láti lè kọ lẹ́tà, láti lè tàn wọ́n dáadáa, láti lè kọ lẹ́tà tí wọ́n fẹ́. Wọn máa ń lo AI. Wọn ò kí ń gbé, wọn ò kí ń gbé fúnyàn pé bá mi kọ lẹ́tà, bá mi kọ lẹ́tà. Tọ́n bá wa ti sọ fún AI yẹn bí wọ́n ṣe fẹ́, AI yẹn á bá wọn kọ lẹ́tà yẹn dáadáa, á dẹ̀ ẹ́ fún wọn bí wọ́n ṣe fẹ́.

Ìbẹ́rẹ ọ̀ náà ni, ṣe o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Ṣe o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? À, ìtumọ̀ rẹ̀ ní èdè gẹ̀ẹ́sì ni graduation cloth àbí graduation garment. À, mo ti wọ̀ rí dáadáa. Ìgbà tí mo wà ní, à, ní, à, ọdún kan ní ilé ìwé, ọdún kan ní ilé ìwé. À, à, ìgbà yẹn mo wọ aṣọ ẹgbẹ́ yẹn. Mo ti, mo dé tí wọ̀ ní, à, àwọn ilé ìwé kọ̀ọ̀kan tí mo lọ. Kí n tó wọ unifásítì, mo ti wọ̀ rí. À, gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mi ò wọ̀ rí níbi iṣẹ́. Nítorí pé kò sọ́ ọ̀gá kan kan tí mò ń bá ṣiṣẹ́. Kò, mi ò lọ ọ̀gá kankan tí mò ń bá ṣiṣẹ́. Mi ò si lábẹ́ ọ̀gá kan kan. Mi ò si lábẹ́ ọ̀gá kan kan.

Ìbéèrè náà ni, kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Kí ni mo máa ń wọ̀ nígbà tí mo bá lọ sùn? Hmmm mo máa ń bọ́ ṣọ, mi ò kí ń wọ ṣọ. Mi ò kí ń wọ ṣọ tí mo bá fẹ́ lọ sùn. Mo máa ń bọ́ ṣọ nígbà kúkú, nítorí pé oru tó wà kò gba kí n máa wọ ṣọ. Oru tó wà kò wà gba kí n máa wọ ṣọ. Mo máa ń bọ́ ṣọ dànù ni. Kí n tó lọ sùn, mo máa ń bọ́ ṣọ.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asína rẹ? Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asínú rẹ? Báwo ni mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asínú rẹ? Mo máa ń rántí ẹ̀, mo máa ń rántí ẹ̀ gẹ́gẹ́ bí èèyàn ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń rántí àwọn, àwọn ọ̀rọ̀ tí mo bá fẹ́ sọ. Gẹ́gẹ́, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń rántí àwọn. Tó bá jẹ́ pé, inú mi, à bá, tó jẹ́ pé inú mi ò, mi ò sí ní,

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́, Sarah? Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́, Sarah? Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́, Sarah dáadáa? Bá jẹ́ pé inú ti ń bí mi jù pé mi ò lẹ, mi ò lẹ pa mọ́ra mọ́. Mo máa ń rí dájú pé mo pápá pa mọ́ra, mo pa mọ́ra kó má lọ di nǹkan mi bí mọ ṣe máa ń ṣe nǹkan nìyẹn. Mo máa ń rí dájú pé mo pa ohun ẹ mọ́ra.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú èrò ìgbésókè? Sé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú èrò ìgbésókè? Sé mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú èrò ìgbésókè dáadáa, mo máa ń ṣe dáadáa. Mo máa ń bá àwọn, àwọn kankan sọ̀rọ̀ nínú èrò ìgbésókè. Bẹ́ẹ̀, bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe ni. Lára gbogbo àwọn ọ̀rọ̀ tèmi máa ń sọ pẹ̀lú àwọn ọ̀rẹ́, a máa ń jọ sọ̀rọ̀ nígbà, nípa ìgbésókè wa, ìgbésókè wa, ọ̀rọ̀ tó máa ń gbéyàn sókè, ọ̀rọ̀ tó máa ń ṣe ànfààní fún wa, fún wa bí ọ̀rẹ́ la jọ máa ń sọ.

Kí ni ó máa ń fún ẹ ní ìtara ní ibi iṣẹ́? Kí ni ó máa ń fún wa ní ìtara ní ibi iṣẹ́? Kí ni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́? Nǹkan, nǹkan kan lè fún mi ní ìtara ní ibi iṣẹ́ tí a mọ̀ sí ní èdè gẹ̀ẹ́sì ni happiness. Ó lè jẹ́ pé ọ̀rọ̀ tí àwọn ọ̀rẹ́ ń sọ. Ah, gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mi ò ní ibi iṣẹ́ tí mò ń lọ. Mi ò ní ọ̀gá kankan pé mò ń ṣiṣẹ́ lábẹ́ òun. Ṣùgbọ́n mo lè dáhùn sí ìbéèrè rẹ̀. Ah, nǹkan kíkan lè fún ènìyàn ní, lè fún, lè fún ènìyàn ní ìtara. Ó lè jẹ́ pé ìgbà táwọn ọ̀rẹ́ ti ń sọ̀rọ̀, ọ̀rẹ́ ń sọ̀rọ̀ nípa, àyè nǹkan tó ń lọ láyé. Ọ̀rẹ́ ń gba, ó ń jẹ́ kí ẹ̀yàn rẹ́rìn-ín nítorí àwọn ọ̀rọ̀ tó ń sọ. Irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀, àwọn ọ̀rọ̀ lè máa jẹ́ kí ẹ̀yàn rẹ́rìn-ín, ó lè máa jẹ́ kí ẹ̀yàn ní ìtara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó lè pa ni lẹ́rìn-ín, ó lè jẹ́ kí inú ẹ̀yàn máa dùn.

Ìbéèrè rẹ̀ wí ní, ṣé o máa ń wọ ohun òṣò? Ṣé o máa ń wọ ohun òṣò? Rí rẹ́, ṣé o máa ń wọ ohun òṣò? Ṣé o máa ń wọ ohun òṣò, òṣò? Mi ò kí ń wọ, mi ò mọ nnkan tó ń jẹ́ gan. Nítorí èyí mi ò kí ń wọ. Mi ò mọ nnkan tó jẹ́, torí ẹ ni mi ò kí ń wọ. Mi ò, mi ò rò bóyá mo lè, mo, mo máa ń wọ. Mi, mi ò, mi ò dẹ̀ rò pé mo máa ń wọ. Mi ò kí ń wọ rú, rú àwọn nǹkan bẹ́ẹ̀. Mi ò kí ń wọ bẹ́ẹ̀. Mi ò kí ń sábà máa wọ nnkan sórí, máa wọ nnkan sáyá, máa wọ nnkan sí etí àwọn nǹkan bẹ́ẹ̀ yen.

Kí ni àwọn nǹkan tó wà ní nínú àpò owó rẹ̀? Kí ni àwọn nǹkan tó wà nínú àpò, àpò owó mi? Ẹ lè rí nǹkan oríṣìíríṣìí n bẹ̀. Ẹ̀yàn lè rí nǹkan oríṣìíríṣìí n bẹ̀. Ẹ̀yàn lè rí owó, ẹ̀yàn lè rí káàdì ilé ìwé mi gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Ẹ̀yàn lè rí káàdì, ẹ́à, àwọn káàdì báǹkì, káàdì ilé ìfowópamọ́sí nínú àpò owó mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Èmi ò mọ̀ ọ́. Kí máa pàrọ́, mi ò mọ̀ ọ́. Ṣùgbọ́n ó ní àwọn àmì kan tó máa, àm-- ó ní àwọn àmì kan tó máa ń wà lá-- lọ́wọ́ èèyàn. Gbogbo àmì ló ń ní ìtumọ̀, gbogbo àmì ló ń ní ìtumọ̀. Ó ní àmì kan, ó ní àwọn àmì kan tó máa ń wà lẹ́sẹ̀, ní ìtẹ̀lẹ́rẹ̀ ẹsẹ̀ àti lọ́wọ́ èèyàn, ní iwájú ọwọ́ èèyàn, ó dè ní ìtumọ̀. Ṣùgbọ́n mi ò mọ ìtumọ̀ rẹ̀, mi ò mọ ìtumọ̀ rẹ̀. Àà, màá fẹ́ràn láti mọ ìtumọ̀ rẹ̀, torí pé ó yẹ kí n mọ̀ ọ́n. Ṣùgbọ́n mi ò mọ ìtumọ̀ rẹ̀.

Ṣé o máa ń gba àwọn ímeèlì àìwúlò? Ṣé mo máa ń gba àwọn ímeèlì àìwúlò? Kí ni ìtumọ̀ rẹ̀ ń jẹ́? Òní, ìtumọ̀ rẹ̀ ni pé, ṣe mo máa ń gba àwọn ímeèlì tí ò wúlò, tí ò ṣe àǹfààní? Kí máa parọ dáadáa, mo máa ń gba àwọn ímeèlì yẹn. Àwọn ímeèlì tó, tó jẹ́ pé kò ṣe, kò, kò ní àǹfààní, kò ní, kò ṣe pàtàkì. Mo máa ń gba dáadáa. Lójojúmọ́ gan, mo máa ń gba. Ojoojúmọ́ gan mo máa ń gba. O dẹ, ó sì máa ń bí mi níná. Mo máa ń mu kúrò lórí fóònù mi, mo máa ń mu kúrò. But then, ímeèlì tó ṣe pàtàkì, màá fi sílẹ̀. Ímeèlì tí ò wúlò, màá mu kúrò lórí fóònù mi. Nítorí pé wọ́n máa ń f- wọ́n máa ń gba ààyè tó wà lórí fóònù mi. Nítorí ìdí èyí ni mo máa ń mu kúrò lórí fóònù mi. Nítorí ààyè tó máa ń gba lórí fóònù mi. Iyẹn dẹ máa ń fà, ó máa ń fa, ah, kó gba gbogbo ààyè tó wà lórí fóònù mi. Kí fóònù máa, máa ṣe bákan bákan. Nítorí ẹ́, mo máa ń mu kúrò lórí fóònù mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Ọjọ́ ìṣẹ́gun ni ọjọ́ Wednesday ní èdè gẹ̀ẹ́sì. Ọjọ́ Wednesday ní èdè gẹ̀ẹ́sì. Òtítọ́ tó wà níbẹ̀ ni wípé mi ò kí ń lọ sóde. Mi ò, mi ò, mi ò n ṣe obìnrin. Ọkùnrin mo jẹ́. Ọkùnrin mo jẹ́. Ọkùnrin mo jẹ́. Mi ò ṣe obìnrin, ọkùnrin mo jẹ́. Àwọn o-o-obìnrin náà ló máa ń lọ sóde. Bóyá àwọn ọkùnrin kankan máa ń lọ sóde. Ṣùgbọ́n ǹkan tí mo mọ̀ ni wípé àwọn obìnrin ló máa ń lọ sí òde. Mi ò rí ọ-- mi ò ríri pé ọkùnrin kan ń lọ sóde. Àwọn ọkùnrin kan ń lọ sóde. Mi ò gbọ́ rí. Mi ò rí rí. Àh, mi ò lọ sóde rí. Mi ò lọ sóde rí. Bóyá màmá mi ti lọ sóde tí mi ò mọ̀. Ṣùgbọ́n mi ò mọ̀-- mi ò lọ sóde rí.